Mi ò lè sọ pé mo máa ń fi bẹ́ẹ̀ wọ ìbọ̀wọ́ beyen. Àmọ́ tí mo bá máa wọ ìbọ̀wọ́, ó máa jẹ́ pé ní ìgbà òtútù àbí tí n bá fẹ́ sọ nkan lórí iná, ẹhen, ìgbà yẹn ni mo máa ní máa wọ ìbọ̀wọ́. Àmọ́ tí, ẹm, nkan bẹ́yẹn ò bá ṣẹlẹ̀, mi, mi ì máa n wọ ìbọ̀wọ́, mi ì máa n wọ ìbọ̀wọ́ bẹ́ẹ̀. Oru n mú gan nibí yii ṣo, mi ò lè wọ ìbọ̀wọ́ nínú oru. Àmọ́ tó bá jẹ́ pé nínú òtútù, yàtọ̀ sí yẹn gan-an, òtútù ò kí ń mú bẹ́yẹn nibí i tí màá wá ní láti wọ ìbọ̀wọ́. Ṣe o ye yín bẹ́yẹn? So, mi máa ń fi bẹ́ẹ̀ wọ ìbọ̀wọ́. Bẹ̀eni. Àá, ẹ ṣé.

Rárá o, mi ní ẹranko ọ̀sìn, àmọ́ mo ti ní tẹ́lẹ̀ rí. Mo máa ń sin adìẹ, ewúrẹ́, tòlótòló, àmọ́ ó ti pẹ́ o. Ó ti pẹ́ bí ọdún méló kan sẹ́yìn yẹn, ìyẹn ti a. Ǹkan, ǹkan tẹ́lẹ̀ nìyẹn. Mi ṣe mọ́ nísín, kò sí àyè fún yen, kò sí àyè fún ọ̀sìn nísín. Màá ṣì ṣe o, màá ṣì ṣe lọ́jọ́, lọ́jọ́ iwájú. Ó sì wà lọ́kàn mi láti sin ẹranko, àmọ́ níìsín mi ò sin ẹranko. Ó sì máa tó bí ọdún kan sí iwájú kí n tó bẹ̀rẹ̀ sí máa sin ẹran. Mo ti sin rí, mo ti sin ẹranko rí, èmi àti mọ́mì mi la jọ sin. Àmọ́ a ṣe yẹn mọ́ báyì, màá ṣì ṣe lọ́jọ́ iwájú. Ẹ ṣe o.

Àwọn app wo ni mo máa ń lò jù? Mo máa ń lo WhatsApp dáadáa. Ah! Mo máa ń lo WhatsApp ní ojoojúmọ́. Ojoojúmọ́ ni mo fi máa ń lo WhatsApp torí àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí mi orí WhatsApp ni gbogbo wọn wà. WhatsApp ló, ló pa wá pọ̀ dáadáa. Àwọn kan ò sí lórí TikTok, àwọn kan ò sí lórí Instagram, àmọ́ WhatsApp, orí WhatsApp ni gbogbo èèyàn wà. Orí WhatsApp ni o ti le bá gbogbo èèyàn sọ̀rọ̀, tí o dẹ̀ le pè wọ́n lọ́fẹ̀ẹ́. Hmm, WhatsApp ni mo máa ń lò jù ṣá. Mo máa ń lo TikTok náà o, mo máa ń lo Instagram, mo máa ń lo X. Mo máa ń lo X torí mo, mo ń ṣe Web3. Web3 yẹn ló máa ń jẹ́ kí n lo X. Ṣo yẹ yìn bẹ́yẹn? App wo ni mo tún máa ń lò bọ̀? Mo máa ń lo Chrome torí mo máa ń ṣe research. Mo dẹ̀ máa ń downloadì àwọn nǹkan kan. So, mo máa ń lo Chrome náà. App wo ni mo tún máa ń lò? Ẹjẹ́ ń wo, ẹjẹ́ ń wo, ẹjẹ́ ń wo, ẹe mo máa ń lo àwọn exchange kọ̀ọ̀kan ṣá but àwọn app tí mo máa ń lò jù ṣá ni WhatsApp, Chrome, X àti TikTok. Mo ti uninstall TikTok gan for the meantime. So àwọn app tí mo máa ń lò jù ni.

Ṣé mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ehn, ìgbà kọ̀ọ̀kan náà ni, orí X ni mo ti máa ń kọ ǹkan. Mo sọ nínú, ehn, ǹkan tí mo record ní, ehn, ìgbà ìkẹyìn yìí pé mo, mo ń ṣe Web3. So Web3 yẹn ló máa ń jẹ́ kí n kọ ǹkan sórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń, mo máa ń sọ̀rọ̀ nipa àwọn project kọ̀ọ̀kan lórí X, ìyẹn Twitter. Mo máa ń sọ̀rọ̀ lórí àwọn project kọ̀ọ̀kan. So mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo lè máa ń kọ ǹkan sórí status mi lórí WhatsApp. So yes, mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nìgbà kọ̀ọ̀kan náà. Mo ń rò pé ki n, bóyá kí n bẹ̀rẹ̀ sí máa kọ ǹkan lórí Medium àbí kí n máa ṣe videos lórí TikTok. Mo sì ń rò ní ṣá. Ọlọ́hun a dẹ máa fún wa ṣe. Ẹ ṣé.

Nígbà wo ni mo máa ra ẹ̀rọ ayára bí àsá tuntun? À, ìgbà tí ilé tí mo bá ń lò ò bá da mọ́ náà ni. Ìgbà tí éleyii tí mo bá ń lò ò bá da mọ́ ni. Tí ǹkan kan ò bá ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, à, mi ò mọ̀ bóyá màá kàn, màá kàn ra mi ò. Àmọ́ tí ń bá rówó ṣá, mo lè ra ẹ̀rọ ayára bí àsá tuntun. Ó ti wu n mi kí n ra mi, àmọ́ owó náà ni. Owó náà ló ni, ló ń, ló máa, ẹm owó ló máa determine bí mo bá máa ra ìmí, ẹhẹn. So yes, mo tún ti fi èdè gẹ̀ẹ́sì mọ nǹkan tí mò ń sọ. Àmọ́ tí nǹkan ò bá ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mò ń lò tẹ́lẹ̀, mi ò mọ̀ bóyá mo lè ra mi. Àmọ́ bóyá tí ń bá nílò ẹ̀ ṣa, mo lè ra mi. Hmm.